Dara pọ̀ mọ́ ayé. Gbàwá kuro ní nu ìwà àtijọ́ wa. Ká kò ní ní ìwà àtijọ́ wa. Sùgbọ́n àwá, Sùgbọ́n àwá a ò fi ìwà àtijọ́ wa sílẹ̀, à dẹ̀ tún darapọ̀ mọ́ ayé. O ní kí ẹ má fi dá arà yín pọ̀ mọ́ ayé, sùgbọ́n kí ẹ pàra kí ẹ àpará dà láti di titun ní iro inú yín, kí ẹ̀yin kí ó lè rí ìjì ìfẹ́ ọlọ́run tí ó dára, tí ó sì ṣe ìtewo gba, tí ó sì tí ó pé yin sì tí ó pé ọ̀ sì. Ephesians four eighteen. Á rí, ó ní pé kí a má ṣe darapọ̀ mọ́ ayé, kí a lè rí ìfẹ́ ọlọ́run tí ó dára. Praise the Lord. Ephesians four eighteen.

Nítorí náà, ẹyin Ọlọ́run lógo nínú ara yín àti nínú ẹ̀mí yín tí ṣe ti Ọlọ́run. Ko ṣe àwa ní ani ara wa. A kò fún wa ní oore-ọ̀fẹ́ láti ṣe ohun tí ó wùn wá. Ni àkókò tí ẹ̀ni tó ní wa bá dé láti pè wá sọ́dọ̀ láti wá, láti wá sọ pé òkè o, mo fún ẹ ní ọwọ́. Ọwọ́ yìí kí ló fi ṣe? Mo fún ẹ ní ẹsẹ̀. Ẹsẹ̀ yìí níbo lo fi rìn lọ? Àwọn ohun wo lo fi ṣe? Mo fún ẹ ní ojú. Mo fún ẹ ní etí, àwọn nǹkan tó ti ṣe yìí, kí ni àwọn nǹkan tí o fi ṣe? Tí ó bá pè wá, ó yá o, wá sọ bí o ṣe lò wọ́n. Àkọsílẹ̀ wo, òun ni a fẹ́ kọ́. Ṣé èyí tó máa mú inú Ọlọ́run dùn ni? Àbí èyí tó máa ṣe kí ni? Tí ó máa fi wá sínú ẹkún ayérayé. Ó ní torí náà, nítorí a ti rà yín ní iye kan. Nítorí, eh, nítorí náà ẹyiin Ọlọ́run lógo nínú ara yín àti nínú ẹ̀mí yín tí ṣe ti Ọlọ́run. Ẹ̀mí wa, ara wa tí Ọlọ́run ní ṣe, a kò fún wa ní oore-ọ̀fẹ́ láti kí ni? Láti lò fún ara wa. Praise the Lord. Ó ní a ní láti máa wùwà tí ó wà ní ìbámu pẹ̀lú ẹni tí ó rà wá padà. Ikeji, ó ní ẹ̀jẹ̀ ọ̀dọ́, ọ̀dọ́-àgùntàn ni a fi rà yín. Ẹ̀jẹ̀ kí ni a fi rà wá? Ẹ̀jẹ̀ ọ̀dọ́-àgùntàn. Tani ọ̀dọ́-àgùntàn? Ẹ̀jẹ̀ ọ̀dọ́-àgùntàn òun ni a fi rà wá padà. Ó ní a, òun ni a fi rà wá kúrò ní ọwọ́ ikú. Òun la fi rà wá sí ìyè àìnípẹkun. Òun la fi rà wá tí a fi sọ wá di ọmọ Ọlọ́run. Praise the Lord. Ẹlẹ́ṣẹ̀ kò lè gba ẹlẹ́ṣẹ̀ sílẹ̀. Àbí? Ní police station sì, ó lè tán tí ń wá. Ó lè lọ bí, kí ẹ, Shina Rambo. Kí òyenusi wáa sọ pé a fẹ́ lọ gba Shina Rambo sílẹ̀. Tán dẹ́ mọ̀ pé iṣẹ́ ìkànná lọ jẹ́ lọ jẹ́ ọ́n ṣe. Jọ to ó, ṣe ó jẹ́ ǹkan tó ṣe é ṣe, kò ṣe é ṣe nítorí pé ẹ kí ni? Wọn á jọ mú àwọn méjèèjì sínú ẹ̀wọ̀n ni. Ó ní ẹlẹ́ṣẹ̀ kò lè gba ẹlẹ́ṣẹ̀ sílẹ̀. Níwọ̀n bí èyí ti jẹ́ òtítọ́, a ní láti làkàkà láti mọ rírì ohun tí Olúwa ṣe nítorí wa. Gbogbo wa. A ò, a ò, a ò, a.

Bí ó bá ń bá ọ bá ọ bá ọ bá ọ okay. Mo fún lówó, o mu lọ sọ́dọ̀ mi o rántí orúkọ wọn, o mu lọ sọ́dọ̀ ọ̀gá. Ó ṣe freedom, wọ́n lọ sanwó iṣẹ́, wọ́n mú lọ sí ẹnu iṣẹ́. Nígbà tí àwọn ènìyàn, àwọn ẹ̀kún, àwọn bíi àwọn kàn ládùúgbò, bíi àwọn tí wọ́n ò ní ìfẹ́ àbí kọ́. Kọjá, bi won ṣe gbe si ori tiktok nìyẹn. Nígbà ẹni tí wọ́n ṣe kí lórúkọ ẹ fún, lọ ní ìjẹta o, gbogbo ẹsẹ̀ ẹ tí ìbú, ó tì lọ fi sára ti lọ fi bíi àwọn ọjà lọ bíi àwọn kólòsì àbí kankan ni wọ́n pa. Wọ́n pẹ́ ẹni tí wọ́n fẹ́ tú ayé ṣe, tí wọ́n mú lọ sí ibìkan. Ní pé ibo lo n lọ o kan bo hun na ti ṣe dúró leléyi, òhun lọ sí ibi iṣẹ́, pẹ̀lú bo ṣe ri yi, wọ́n mú lọ ibìkan wọ́n tí wọ́n mú lọ sí ọ̀dọ̀ ọ̀gá tí wọ́n fi ẹ́ se ẹnu ikọṣẹ wọn ra ìrìn iṣẹ́ fún ẹ. Ikeji, ó kan pàdé ẹ náà ni same price na lọ ni àwọn n ta iké yen, wípé ohun fẹ́ ṣe freedom ni price fún, mo kọ́ kọ́ wọnú moto, bi mo ṣe kọ́kọ́ wonu moto na, bi gba to jẹ́ wípé ẹ̀yán ti ní o wa wo ni pa pé ṣe nkan yi o n ṣẹlẹ̀ ni abi film lóhùn n ri. Taa fi sọ fún wá pe, to fi n sọ fún wá pé inu tóhun dun ni ó ṣe bí bẹ́ẹ̀ bá, ó gbe lọ sí spa, wọ́n gẹ irun ẹ, wọ́n fọ ẹsẹ̀ ẹ. Nítorí pé àbókì gan, ó ṣe bíi kí nǹjẹ́ ó gbá ara rẹ̀ tí dọ̀tí. Wọ́n fọ ẹsẹ̀, wọ́n ṣe manicure gbogbo ẹ won ṣée fún un. Òní, wọ́n mú, bọ́ ṣe ìjà lasan bá i, ó dọ̀bálẹ̀, ó ki. Ó sọ pé kí ló dé. Nígbà tí ó tún yà, ó tún mú lọ sí boutique, ó tún ra aṣọ fún un, ra aṣọ fún un. Kí wọ́n ṣe ń wọ àwọn aṣọ báyìí. Ó kan súkún ni, tó bá mú eléyìí. Like, kín ni ènìyàn kó tí ó bá ti kọjá pé Ọlọ́run ṣọ́ ọ lọ́run ṣì lè rán tí òun sá kú lọ́run wọ́n á rán tí òun ní àkókò pẹ̀lú ó ti rí òníṣíríṣí nkàn. Bo ṣe dé bẹ bá yi, ó kan wọ aṣọ, ó ṣe gbogbo ẹ. Nígbà tí ó ra aṣọ náà fún tán, ó tún kí, ó tún dọ̀bálẹ̀, o so mọ, o ń súnkún." Nígbà tí ó yà wá pa wípé òun ní surprise kan fún un. Ó ti mú lọ sí ilẹ̀, no, ó mú lọ sí ilẹ̀ àwọn ọmọ mi ẹ, gbé bá ẹ bá ẹ bá ẹ gba. Ọ́ kọ, ṣùgbọ́n òun ní surprise fún un. Ó sọ wípé owó tí wọ́n pa wípé owó ìrìn íṣẹ́ tó fẹ́ di dá iṣẹ́ sílẹ̀ ni. Ó sọ wípé kí wọ́n dé boutique, wọ́n jẹun, wọ́n ṣe gbogbo ẹ̀. Wọ́n pa wípé òun ní, ó ti ra kíní ẹ sínú ẹ̀yìn mọ́tò. Ìyẹn gọ́n gọ́n gọ́n gọ́n gọ́n ni nǹkan tó, tó, tó, tó, tó mú àwọn ẹ̀yán lórí í wú. Bo ṣe wa lẹ́yìn mọto ẹ bayi, o wa ni ko ni sọ ń ta pe ohun fẹ́ lọ fi nkan han bo ṣe di jù nìyẹn, bo ṣe dé ibi iṣẹ́ ẹni lẹ́ẹ̀ni ni wọ́n bá fún kó la ju ẹ. Bo ṣe lájùú bà yìí, ó kan ọ bẹ̀rẹ̀ sí ní sún kun, ó ń yíra mọ́lẹ̀, ó ń pariwo, ó ṣe, ó ń jàpá rí i ẹni, ó gbé ìrìn iṣẹ́, ó gba agbó ibọ tí òun ti wá láti ọjọ́ ọjọ́ yẹn pé ṣọ́ ọ lọ́nà tẹ̀lé ṣe fún un. Ó ṣe ń ṣe, tó ń, tó ń dọ̀bálẹ̀, tó ń kí ẹni yẹn. Ó sọ fún wá pé ó tún fún un ní phone. Àwọn ẹ̀bùn oríṣiríṣi, oríṣiríṣi ìrànlọ́wọ́ wa n dìde. Láàárín ọ̀sẹ̀ tó kọjá sí ọ̀sẹ̀, ọ̀sẹ̀ last week sí ọ̀sẹ̀ yìí tó lọ yìí. Wọ́n ti contribute eight million fún ọmọ yẹn. Wọ́n sọ pé wọ́n fẹ́ sponsor ẹ lọ sí university. Tiler Association of Oyo State. Wọ́n ti ṣe freedom fún ẹ, wọ́n ti ṣe gbogbo ẹ fún un. Nítorí pé kí ni, ó ní ẹ̀mí ìmọ̀ oore. Ó mọ rírì nǹkan tí ẹni yẹn ṣe kí ni, tí ẹni yẹn ṣe fún un. A rí ipò yẹn láti ẹni tí ò ní, ó mú lọ sí ibi tí wọ́n gbé òun àti ìyá ẹni kan náà rán pé ìyá ẹbí ká kú bí i ẹbí. Bi, onígbàgbó ni ó ṣe ń gba àdúrà fún ènìyàn, óhun báa ń sùnkún. Ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti ń wá láti ọjọ́ gbígbẹ sí pé kódà yín bá dán an fáwọn pé ó ń gba àdúrà fún ènìyàn gègé ẹbí, mo rí bí i ránṣẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tí ènìyàn, ó ní ìgbàgbọ́ pé Ọlọ́run máa ṣe kí ni, Ọlọ́run máa ṣe. Ọlọ́run máa ṣe ẹni bí i ẹni àkókò tí wọ́n ò lè rọ̀, òun ni Ọlọ́run ṣe nǹkan yẹn fún wọn. Ó ń gba àdúrà fún ènìyàn, so wọ́n mọ rírì nǹkan tí ẹni yẹn ṣe nínú ayé wọn. Lẹ́yìn tí kí ni, wọ́n gba ọ̀pọ̀ sí i. Ohun níbi ti a gba fún ẹ, wípé ki a ṣe kíni, ki a mọ rírí ore.

Tí ton ti mu Jesu, tí wón ti náa, ton se gbogbo ẹ̀, bi ẹni yen bẹ̀rẹ̀ se kí ni, ó, ó, ó touch e ní ọkan, ó wá bẹ̀rẹ̀ sí ní sunkún wipe àń s'eyan naa ń ná nítorí èèyàn bá èyí. Bée de ẹ kí ni, recorded, ó fọ́, ó, ó, ó, bẹ́ẹ̀, ó mu ní ọkàn. Ó de se kíni, ó yà ayé e padà fún Jesu. Ṣùgbọ́n èmi àti yin, tí, ẹ́, a fún wa ni ọ̀re ọ̀fẹ́ láti make decision, ẹ́, mo ti dàtunbí mo ti gba Jesu, ṣùgbọ́n ohun tí a ń ṣe kò tọ̀ lẹ́yìn Jesu. Ẹ je ká se kíni, ẹ jẹ́ ká mọ rírì ìràpadà lórí ayé wa. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Ohun tí a fi sọ wá di mímọ̀ ni, ni àwòkọ́ṣe ìgbésẹ̀ tí a ní láti máa gbé ní gbogbo ọjo ayé wa. Ohun tí a fi sọ wá di mímọ̀ ni àwò kọ́ ṣe ìgbésẹ̀ tí a ní láti máa gbé ní gbogbo ọdún ayé wa. Torí ohun tí a fi sọ wá di mímọ̀ tí a fi rà wá padà, k'òun ṣe ohun tí ó rọrùn. A ní láti máa wò pé, "eniti ó jíya bayii nítorí mi, ṣe ìyà yi" t'awa náà bá gbìyànjú lórí èèyàn pe, ẹni yẹn mo gbìyànjú fún ùn. Mo gbìyànjú, ó kàn fi jẹ́ kí wahala mi kó lọ lásán. Aláìlòrí, ínú a kíni, inu a máa bí wa sí onítọ̀hùn. Àwa ènìyàn ni erán ara, ká máa tún máa sọ pé, ẹni tí ó ṣe ẹ̀dá wa, tí ó fi ẹ̀mí rẹ̀ lẹ́lẹ̀, tí ó fi rà wá padà, tí a bá tún sọ pé, "wo, ẹ́, mí ì ṣe tán." Tí mo bá to bá ti ready, gegi bi à má ń sọ pé, "à, nìpé àwa, àwa" mi ò rò pe a mọ́n tí a bá ti tóbi age, grandma la ma tó fi ayé wa fún Jesu. Ìgbà kan ẹlomii de máa so ń pé tí ìpè bá ti dùn báyi, fáá lọ́hun wa lọ gba àdúrà. Olúwa jọ́, Olúwa ṣe pé kí nìkan. A ń tan ara wa, je ó pa la máa ní oreọ̀fẹ́ bẹ́ẹ̀. Ẹni mií a so fun wa ń pé, wọ́n sọ pé bí àwọn, ẹ́, Muslim abi general ká ń pé to bá di akoko t'ẹyan bá fẹ́ kú, t'eyan bá sọ pé t'eyan bá tọrọ idàrijí ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run, máa pa. Nípé, no, ní pé tí ẹnì bá tọrọ idàrijí ẹ̀ṣẹ̀, ní pé, ẹ́, Ọlọ́run a dàrijí èèyàn. Irọ́ ni. Àkókò yẹn gan ò lè máa ní ọ̀reọ̀fẹ́ àti lá ẹnu ẹ. Ókan e kan ẹ́, gan lè máa lọ síbẹ̀. Ó lè jẹ́ kó yà pé ilé àbí owó tí o ní ní bank, lọkàn ẹ́ máa wà. Àbí àwọn ọmọ lọkàn ẹ́ máa wà dídí dídí dídí. Ẹlẹ́mi á gbà á. Ẹmi kẹdẹ̀rẹ, ò lè máa ní ọ̀reọ̀fẹ́ yen, ó lè jẹ́ kọ́ náà ni dì, ó lọ. Fún dí èyí, ẹ jẹ́ ká kí ni, ẹ jẹ́ ká mọ rírì ohun tí a fi rà wá padà. Ó ní bí a bá sì fẹ́ ní ipa àti ìpín pẹ̀lú Olúwa wa, a ní láti jẹ́ mímọ̀. A ní láti kí ni, a ní láti jẹ́ mímọ̀. Tí a bá jẹ́ mímọ̀, òun a máa fẹ́ kí ni, a máa fẹ́ sún mọ, a máa fẹ́ mọ rírì iṣẹ́ tí ó ṣe lórí ayé wa. A máa fi yẹra fún àwọn ohun tí kò fi ògo fún. Ọlọ́run níwọ̀n ìgbà tí a bá ń ké pe Baba fún ohunkóhun tí a sì ń fẹ́ rí ìdáhùn sí ìbéèrè wa, a ní láti jẹ́ mímọ̀ nítorí ojú Olúwa kì í rí ẹ̀ṣẹ̀. Ojú Olúwa kì í rí ẹ̀ṣẹ̀, a ní láti jẹ́ mímọ̀. Láṣùùkò tí a bá ń fẹ́ ohunkóhun ní ọwọ́ Ọlọ́run, kò dè ṣe ní àkókò yẹn nìkan a ni láti jẹ́ mímọ̀ ní gbogbo ìgbà, a ní láti wà nínú ìṣe dédé. Praise the Lord. Hallelujah. Ó yè wa dàjú gbangba pé a kò lè fara pamọ́ níwájú Olúwa. O wà nínú ìwé Johanu, orí kẹta, ẹsẹ̀ kẹta. Hmm.

Alẹ́, kò sí short cut láti dé ìjọba Ọlọ́run. Ó ní pé èmi ni ọ̀nà àti iye, èmi ni ọ̀nà, èmi ni ìmọ́lẹ̀, gbogbo ẹ̀ ni Jésù Kristi. O ni gbogbo agbára ohun kò hún to wù ta lè má fẹ́, ó wà nínú Jésù Kristi. Fún díè yìí, ẹ jẹ́ kí a mọ̀ wípé tí ìràpadà orí igi àgbélébùú tí ò bá ní ipa kan nínú ayé mi àti yín, a ò lẹ́tọ̀ láti kíni láti gbá jògún ìjọba Ọlọ́run. Torí àwọn ènìyàn wà ní àkókò yìí tí wọ́n ń tiraka ní pé àwọn fẹ́ kíni? Àwọn fẹ́ jògún iye ayérayé. Ṣé èmi àti yín tá ò gbìyànjú, tá ò lépa kankan tí Ọlọ́run fẹ́ fún ní slot yẹn, possible. Torí àwọn ènìyàn ń rí tiraka àwọn ènìyàn mìíràn ní gbogbo ìgbà ń pe ẹ̀yin ìbàjẹ́ máa wá. Ore-ọ̀fẹ́, ore-ọ̀fẹ́ Ìnáni là ń pè é ní gbogbo ìgbà. Títí ore-ọ̀fẹ́ sí òtún á ní JS3, JS- JS1 láti primary school láti ń sọ ore-ọ̀fẹ́, ore-ọ̀fẹ́. A gbàdúrà, ẹ̀mí láti mọ rírìí ipa tí ikú orí igi àgbélébùú tó kó nínú ayé Àmín. Fún díè yìí, ìgbé ayé wa, ẹ jẹ́ kí a gbé ìgbé ayé mímọ́. Ẹ jẹ́ kí a mọ̀ wípé ẹ̀jọ̀ tó àbùtọ́ tí ṣe Jésù Kristi, òun ni a fi rà wá padà. Kí a má ṣe jẹ́ afibíṣóloore, kí a má ṣe jẹ́ abaramúore jẹ. Ẹ jẹ́ ká mọ̀ rírí ìrúbọ igi àgbélèbú lórí ayé wa. Báyìí ni a parí ọ̀rọ̀ Ọlọ́run tí òní tó sọ wípé, ẹ jẹ́ kí a kíni o, kí á gbé ìgbé ayé mímọ́. Ore-ọ̀fẹ́ Ọlọ́run kò ní fi èmi àti yín sílẹ̀. Àmín. Praise the Lord. Hallelujah.

Tẹ́ẹ̀ nígbà dúró, tẹ́ẹ̀ jẹ́ pé pé, à-ën bàbá Ọlọ́run án sọ program kan lánàá, wọn fẹ́ ṣe kó, wọn máa pa program ilẹ̀ yìí nínàá, wọn máa parí rẹ̀. Nígbà tó ń wá síbi yìí, nígbà tó ń sọ̀rọ̀ lọ́ṣọ̀ọ̀rọ̀ bọ̀, ó gbe téńìṣò rẹ wá, gbá bàbá náà sọ bọ́ ẹ lọ. Wọ́n ní ṣùgbọ́n tó bá ti ń bọ̀, nǹkan mẹ́ta kan ni kó bá mú wá. Ǹkan mẹ́ta yẹn ṣe pàtàkì sí mi jọ, mú u wá tó bá ti ń bọ̀ lórí òkè. Number one, mú, mú kí ni o? Mú igbagbo rẹ dání lokunkúndùn báyìí. Dẹ sétan làti gba Jésù Kristi ni Olúwa at'ólugbála rẹ. Wọn pé Ọlọ́run á dá sí ibi tí ayé ogún ni a ṣẹ́ fún ẹ. Tó bá, tó bá ti ní ǹkan mẹ́ta yẹn lẹ́ẹ̀, mú wọn ṣẹ́ ẹ kó fẹ́ dùn gbàdúrà mó dáa ni. Ẹ wọ ẹni tí ó sì ń ní ìgbàlà ọkàn, tí ó mọ̀ tí Jésù Kristi ń ṣe tẹ́ẹ̀ ń gbàdúrà bless him. Óluwa bless e se báyìí, k'oluwa kó ju owó báyìí látòké wa. Sé báyìí k'ólùwa kó. Kí ló dé? Ẹ̀mi ní ìsìn, mò ń wẹ̀ mọ́ ẹṣẹ báyìí ni. Mò ń ṣè sina, mò ń ṣegbá mò ń ṣàwo. Ẹ wá ní kí n bá ti ṣẹ́ ọ̀rẹ́ kan. A ju wó báyìí. Ó de daaro ojo keji mo de mu owo yẹn náà, mò dẹ̀ san bẹ́ẹ̀ lóòótọ́. Wọn dẹ̀ mú owò yẹn, wọ́n dẹ̀ ju báyìí. Wọ́n kan ní from nowhere. Ẹ̀eyan kan kan gb'owo wá fún ẹ. Eyi eni tó gb'owo wá fún ẹ, ó mọ̀ ri gan. Wọ́n kọ ní, à-ën wọ́n kọ ní kí n ta ayín lọ́rẹ́ kan ni. Ó dẹ̀ gbé òyẹ wá, gban sì. O de ka owó yẹn, mó dẹ̀ n gbo bí i ten million naira nítóripe ó ṣe ọ̀rẹ́ lórí rédíò. Ó máa bá purchase rà pé, lábẹ́ Ọlọ́jẹ̀ léò gbé wá gan. Ẹ wo brother yẹn nsìín, ẹ wo oore tán ni èèyàn ṣe fún un. B'ọ́lọ́un ṣe máa ń ṣoore fún'yàn, Ọlọ́run ò ń ṣoore àlùmọ̀kọ́rọ́yí fún'yàn. Wọ́n l'ọ́mọ tó ń ṣake ni, ó ń ṣa ike. Ó ti ń hustle láti, ó ní iṣẹ́ ọwọ́ fúnra ẹ̀ kí ẹ tún máa gbọ́ dáadáa. Kí ẹni mo mọ̀, Ọlọ́run kọ́ ló máa fẹ́ bless, áá bless ẹ lórí iṣẹ́ ọwọ́ ẹ ni. Ó ń ṣake ni ìrètí pé ike tóun ń ṣà yẹn, kóun fi ra irin iṣẹ́, àbírọ́ mo pa? Nǹkan aim ẹ̀ tó fi máa ń ṣake níyẹn o. Àtìgbà tó dẹ̀ ti ń ṣake yẹn kò tún tì wá rí owó yẹn tù jọ. Aláàánú Ọlọ́run gbé aláàánú dìde síi òde lọ tọ̀ ọ́ wá kó gba ẹni tó máa rán lọ́wọ́ fún ẹ ni. Òyẹ ń bẹ̀ tó ní, kí ló mọ ẹ́ tó ń ṣe àti wàá? Ó ní, sir, mo fẹ́ fi ra irinṣẹ́ miì dẹ̀ tíì rí irinṣẹ́ yẹn rà till now. Ó bu gbogbo ọmọ ẹni, wọ́n lọ gbé jáde ó lọ ra aṣọ fun, ó túnlé ayé ẹ̀ ṣe. Ohun tí ó wá gbogbo tó di ẹṣin. Ẹ wá wo b'ọ́n ṣe sọ ọ́? Wọ́n ní ìgbà t'ọ́n máa gbé irinṣẹ́ yẹn dé fún báyìí, kí ló ṣe? Wọn ló ṣubú lulẹ̀, ó ń yíràá ńlẹ̀, nǹkan tó fẹ́ gangan nìyẹn. Now, o ò ṣiṣẹ́, o ò ṣàbọ̀, o ò, o ò pọnmi tà, o ò ta pure water, o ò ṣe anything. O tẹ́lẹ̀ ń gù ó tó kọ́ máa ju wó wá gbà ẹ nínú ilé. Ẹ wò, ẹ jẹ́ a ní ìròrí dáadáa ká máa rò nǹkan táa bá ń ṣe dáadáa. O ò, o ò pọnmi tà, o, ọmọ ẹ ò sàgbàfọ̀, kò ṣegbá, kò ṣàwo. Ó ń kó millions of naira wálé o ò bií pé báwo ló ṣe jẹ́. Ọjọ́ tí millions of naira yẹn tó bá dá, órí ìwọ fẹ́lẹ́ntíìnì rán orí ẹ náà ló máa gé at the end of the day tó máa fi make owó yẹn. Ìkànnì tí ó ṣẹ̀ fún ọmọ mi lánàá lórí phone rẹ̀ ní kí wọ́n l'Abẹ́òkúta ló ti ṣẹlẹ̀. Ọmọ tí, ọmọ yìí, ẹ̀mọ yìí, ọmọ nineteen or twenty years. Wọ́n bá káa mú, ó ti, ó ti paá, ó ti dée. Wọn bá, ó gbórí ọmọ yẹn sórí báyìí. Kẹ́ẹ́ wá mọ bí tí frustration máa ń bá èèyàn rí tóo mọ̀ pé àwọn èèyàn ń bínú. Bàbá kan ń gùn ọ̀kadà bọ̀ báyìí. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní ọmọ yìí, òun ló gé orí àbúrò ẹ̀. Ó ju ọ̀kadà yẹn lẹ̀ lórí eré ni. Sọ pé kí ló lọ mú? 2 by 2 ló lọ mú. Tó mú 2 by 2 báyìí, àwọn yẹn tiẹ̀ ṣì kọ́kọ́ n fọwọ́ raá lára báyìí. Tó gun ọ̀kadà 'lẹ̀ báyìí, tó ń gbé 2 by 2 mú fára báyìí, ó kọ́kọ́ san mọ́-ọn níwájú orí ni. Páà! Ẹ̀jẹ̀ bẹ́. Tó mú kejì báyìí ó fisi níbí bàyìí ni Páì! Ẹ jẹ́, ẹ̀jẹ́ gbó lọ́kàn. Ẹ̀ni tó sáyé lọ mú nítorí ìbínú yẹn, ó máa lùú pa ni. Kí ló dé? All because of this, what, money, ó ti pa àbúrò ẹ̀, number one. Ìyá ẹni tó fẹ́ lọ ta orí fún.

Ó máa fún wa níṣe. Ó ní gbogbo ohun tí ayé nkó jọ, gold tàbí kí l'ayé nwá kiri nísìnyi? Wọn á ni wón wá gold, silver, diamond bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ṣe ń wá kiri àdúgbò. Ki wón lè fi méêki owo tó jẹ́ ohun tó dán ilé ṣẹ́ríiṣ. Ó ní gbogbo e inú ilẹ̀ là tí mu wá gbogbo ẹ̀ máa padà di yẹpẹ. Ẹ wá wo fọọ́ni tin, ilé tá ń pariwo, níbo ni a, kí ni a fi ṣe? Cement tí wọ́n fi kọ ńbo lọ tí rí, igi tí wọ́n fi kan rufin ńbo ló ti hù jáde. Gbogbo ẹ́ máa di erupẹ̀ ẹ wá túnwa wo, èyí tó tún wá da. Lórí ilẹ̀ wọ́n á sọ pé àá wo bo n ṣe tẹ́mi mọ́lẹ̀ ìkan ló ń sọ bẹ́ẹ̀ fún, má wọrì ọjọ́ kan ọjọ́ kan wà wá bá wa. Ó sì ń bọ̀ wá bá wa, mo dé ṣì máa wá bá wọn, kò sí bí bẹ́ẹ̀ ṣe. Wọn á jẹ, wa jẹ ẹran ara yẹn, wọn á jẹ gbogbo body tó lọ́ oún tún ṣe máa á jẹ gbogbo ẹ̀ mọ́lẹ̀, de bi n pé máa kú bẹ́. Ọkàn e yẹn tó wà ni o lẹ̀ yẹn, tó ní ọkàn ẹ́ yẹn, à alagidi ọkàn la wà, ọmọ lílé la wà. Ọkàn ẹ́ yẹn, wa mọ̀ pé ọkàn ẹ́ ò le. Ọkàn ẹ́ rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ bíi ẹ̀kọ́ ni, àwọn tó ń gba mú lé, wọ́n ń dúró díẹ̀ báyìí. Tọ máa fi ìyà jẹ ọkàn yẹn tó jẹ́ Ọkàn lílé, ọ̀ni ọkàn lílé ni, à ṣe bí ó ni ò le ni o ṣé ọmọ ilẹ̀, àwọn ọmọ líle wà níbí. A fẹ́ yọ kó lé sí ni, wa tún máa bẹ̀ wọ́n pé ẹjọ é saanu mí mó dẹ́ wá ní kò dẹ̀ wálé síbí ni. Lazarus ati ọlọ́ro nibo naa jo ba de, o ni ẹ̀jọ́ ebẹ̀, kó ti ka ẹ̀ bọ́nú mi bá, kó ti, ó fi sími láhọn báyi. Mo ní kò sí, ó ní ààyè e ò lè yọ. Lazarus gań tun n sunkún fún un tí ó dùn- Àbọ̀ ọrọ́ tó fọmọluabi Máa je o dòdindi mọ, ẹ je o scatter sínu wá kó lè gbé ká òru tí ẹ kó bí, Ogo fọlọ́run loke orun. Hallelujah Ẹ je a tero wá pa lọ́jọ́ tòní, ilẹ̀ ọlá lè mọ́, mo sẹ́ ń ro jo, kó jẹ́ mi ni next turn. Iwo máa ro life e bẹ́ẹ̀ tó bá ń ro láì bẹ́ẹ̀ bẹ́ẹ̀, wa mọ̀ pé wàá mú ilé ayé flexible. Ro pé ìkú ò mọ̀ dé, ko mo ọmọdé kò mọ̀ gba, ó lè da ọ́lá, ó lè jẹ́ mi ló máa kan. Ilẹ̀ inú òtí ì ṣù, ó lè jẹ́ mi ló máa kan léèní, níbo máa end ń jẹ́ sí. Tó bá ń ro bẹ́ẹ̀, wa lè mu gbogbo, wa mọ̀ ní mẹ́ẹ̀lọ̀ mẹ́ẹ̀lọ́. Koluwa ko ranb lọ́wọ́ Jesu. Ọlọ́run àgbàye a gbe ọ̀ gá, fún ọ̀rẹ́ tó fi fun wa bo a lówuor ìṣẹ́. Ó ní ká jo gbé ayé iwa mímọ́, ká lè jóògún ìye ainípẹ̀kún. A rọ̀ ọ lóòro yi lórúkọ Jesu. Tẹ̀mí láti ṣe, láti le fi wu iwọ Ọlọ́run alààyè, láti gbé ègbé sí ayé, èyí tó tẹ́ ẹ lọ́run, tí kò tí kò jẹ́ èyí tó ń tẹ̀ wọ Ọlọ́run gan fúnra rẹ lọ́run. Oluwa ìfẹ́ nìkan fún wa. Hallelujah Gbogbo ẹ̀mí tó mú ọkùn wa séle tí ò fẹ́ jẹ́ ká dé bẹ́ẹ̀ lórúkọ Jesu. Olúwa tí jáde kó ni ayé wa. Amen Jesu Baba mo rọ̀ọ́ lẹ́ẹ̀kan si, ọmọ rẹ ti sọ ọ̀rọ̀ náà, ó ti gbìn ín. Lórúkọ Jesu Kristi, ní ìkẹyìn, oro re. A je o dọmọ nà lẹ́ẹ̀bí. Amen Jesu Ìgbà tí ọmọ ẹn bá máa dé bí ìye ainípẹ̀ kú ni, àwa tí a ò fi eti gbọ́ lórúkọ Jesu. Olúwa má jáde ní ẹyin. Amen Jesu Ìgbà tá wá tí à ń gbọ́, tá bá máa jògún ìye ainípẹ̀ ọmọ ẹn, orúkọ Jesu. Olúwa má je dé ẹni ita nu. Amen Jesu Ore ò fẹ́ láti ṣe, láti tẹ̀lé ẹ dọ́pin lórúkọ Jesu. Oluwa fẹ́ nìkankan wa. Amen ogo ni fun Oluwa lọ ke orun. Hallelujah Jesu Kristi, olúwa wa. Amen Ẹ jẹ́ kí a mú ọrẹ wa wá síwájú Ọlọ́run alààyè. Talo ó mọ̀ ebílop yẹn ni. Ọrẹ náà rẹ̀ kó luwa kọ́ṣẹ́ nítewo gba. Àpótí a ti mú kó luwa kọ́fọ́po rọ́pò síbẹ̀. Amen Jesu Jesu olúwa wa. Amen.